Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ bí àgọ, bí ìgbà ọwọ́, bí góòlù. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun aṣọ ní gbogbo ìgbà. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ní gbogbo ìgbà nítorí pé ohun ọ̀ṣọ́ dára gidi gan.

Èmi kì í gbọ́ orin rárá àti rárá ni, ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa gbọ́ Quran ní gbogbo ìgbà. Ohùn Quran oun ni mo maa n gbo to si maa mu inu mi dun l'oore koore. Ṣùgbọ́n kí n máa gbọ́ orin, ní ṣe ni ó máa ń bí mi inú. Mi ò fẹ́ràn èyí kíyì orin tó bá jẹ́